Báwo ni ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Àkókò pẹ̀lú ẹbí wa, àgàgà tí a bá ń ṣe àjọ̀dún, a máa wọ èleyi tó bá da jù nínú aṣọ wa, a máa gbéra wa jáde, a máa lọ jẹun. A-- ó sì ní àwọn eré kan tí a máa ń ṣe papọ̀. Àgàgà tí gbogbo wa bá wà nílé tí a jọ máa ń ṣe papọ̀, táa sì máa sọ̀rọ̀ láti mọ nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ nínú ayé oníkálukú. Ìgbà mìíràn dè ní, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé yàrá àwọn òbí wa ni a máa ń fi ìpàdé wa sí tí a máa máa rojọ́ pẹ̀lú àwọn òbí wa. Nígbà mìíràn, a máa má bèrè àwọn ìbéèrè tó jọmọ́ ìbéèrè tí ó ye-- tí a máa kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lọ́wọ́ ara wa tí a máa fi owó sí tàbí oúnjẹ. Ẹnikẹ́ni tó bá ti gba ìbéèrè náà òun náà ni ó gba ẹ̀bùn tó bá wà níbẹ̀. Ìgbà mìíràn dè ní a mu ọ́un máwòrán tí a máa jọ wò papọ̀ tí a máa fi julo àkókò. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà iṣẹ́ inú ilé la máa ń ṣe papọ̀. Nígbà mìíràn tí a máa fi ń lo àkókò. Àwọn iṣẹ́ tí ó jọmọ́ kí èèyàn máa, kí èèyàn máa, ẹ́, pa inú ilé mọ́, kí èèyàn dáná tàbí tí bàbá mi bá ní iṣẹ́ tí wọ́n fẹ́ ká bá wọn ṣe lóko, a máa jọ ṣẹ papọ̀. Àkókò àti bí a ṣe jọ ń rojọ́ papọ̀ wa jẹ́ kí irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀ náà dùn. Ó tilẹ̀ jẹ́ wí pé àwọn iṣẹ́ tí a sọ yìí ó máa ń le ní gbogbo ìgbà, àmọ́ àkókò tájọ́ lọ pàpọ̀ máa ń jẹ́ kí iṣẹ́ náà rọrùn láti ṣe. Tí a bá wá dé ilé tán, oníkálukú á gba yàrá rẹ̀ lọ. Ṣùgbọ́n tó bá ṣe wí pé àjọ̀dún ni a ń ṣe, ìgbà mìíràn a máa ń gbéra wa tó jẹ fọ́tò tàbí kí á lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa kí a máa fi ya ara wa. Àsìkò táa fi ń ya ara wa yẹn náà, àti jọ ń lo àkókò papọ̀ náà ni. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó jẹ́ wí pé irú àkókò bẹ́ẹ̀ máa ń dùn gan-an nítorí wípé oníkálukú wọ́n á máa sọ nǹkan tí wọ́n bá fẹ́ sọ. Ìgbà mìíràn dè ní á lọ kí i lára àwọn mọ̀lẹ́bí wa tí a ti rí tí pẹ́. Irú nǹkan bẹ́ẹ̀ máa ń dùn láti ṣe. Tí a jọ á máa máa rojọ́ láti mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ayé oníkálukú tàbí nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tó oníkálukú ti gbàgbé. Tí a máa máa rán ara wa létí. Irú àwọn àkókò táa máa ń lò ní yen. Nígbà mìíràn dè ní a lè máa lo àkókò pẹ̀lú àwọn òbí wa. Ó lè jẹ́ àwa àwọn ọmọ nìkan la máa fi rú ìpàdé bẹ́ẹ̀ náà sí yàrá ìkán nú wa tí a máa máa rojọ́ nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí àwa ní kékeré. Àgàgà tí ìkánú àwọn àbúrò mi bá wà níbẹ̀ tí ó-- tí wọ́n ò tí ì bí nígbà tí àwọn nǹkan bẹ́ẹ̀ náà ṣẹlẹ̀ la máa wá máa sọ fún láwọn nǹkan tó ṣẹlẹ̀ kí wọ́n tó bí òun nígbà tí àwa ní kékeré. Irú àwọn àkókò táa máa ń lò papọ̀ ni.